Báwo ni o ṣe máa ń ṣe ìdúnádúrà? Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Eh, ìbéèrè yìí ṣe nǹkan tó dára púpọ̀ fún àwọn tó ń ṣiṣẹ́, àwọn tó ń, tó ń ṣe, eh, ìṣòwò ìyẹn business. Èmi bẹ́ẹ̀ ni kan, tí mo bá máa, tí mo bá fẹ́ ṣe, tí mo bá máa ṣe iṣẹ́ ìdúnàádúrà, ìyẹn tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní negotiation tàbí, tàbí bargain. Àkọ́kọ́, mo máa ń kọ́kọ́ bèrè lọ́wọ́ oníṣòwò. Mo ma n koko bere lowo ẹni to ta ja ni ehn nkan ti won pe ni discount, mo ma n koko bere discount iyen iye owó tó máa dí mi kù nínú, nínú nǹkan tí mo bá fẹ́ rà. Iyen tin ba, tin ba ma ba yin ra kiniyi, elo le ma yo kúrò nínú e. So ìyẹn ni wọ́n ń pè ní discount. Mo máa kọ́kọ́ bèrè náà. Tí iye tó bá, tó bá láwọn fẹ́ yọ, tí iye, tí iye yẹn bá jẹ́ nǹkan tí mo fẹ́ràn tó da fún mi, mo máa, mo máa bá ẹni náà ra. Ìyẹn àkọ́kọ́, màá kọ́kọ́ ṣe kíni, màá kọ́kọ́ bèrè owó tó máa dí mi kù, ìyẹn discount, tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní discount. Ìyẹn mo máa kọ́kọ́ ṣe. Ikeji tín bá ti ye yẹn wò náà, ìyẹn discount, màá wá bá ẹni náà sọ̀rọ̀ ní tùbí nùbí pẹ̀lú pé, mo máa bá ẹni náà sọ̀rọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. A jọ sọ̀rọ̀ dáadáa. Ìyẹn, eh, àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní respectfully. So, mo máa bá ẹni náà sọ̀rọ̀ dáadáa. Ìyẹn, tíẹni náà bá, tí ẹni náà náà bá jẹ́ ẹni tó ní ìwà gidi, a jọ máa sọ̀rọ̀, ọ̀rọ̀ tùbí nùbí. A máa sọ̀rọ̀. So ikeji ni nǹkan tí mo máa ṣe. Ikeji ni ẹ. Àkọ́kọ́, mo ní mo máa kọ́kọ́ bèrè iye tó máa dí mi kù, ìyẹn discount. Ikeji, mo ní mo máa bá ẹni náà sọ̀rọ̀ dáadáa. Ikeji, nǹkan tí mo máa ṣe ikeji niyẹn. Eh, ẹlẹ́ẹ̀kẹta, nǹkan tí mo máa ṣe lẹlẹ́ẹ̀kẹta ni pé tí mo bá ẹni náà sọ̀rọ̀, tí ẹni náà ò bá, tí ọ̀rọ̀ wa, tí ọ̀rọ̀ wa ò bá wọ̀, ìyẹn for instance, fún àpẹẹrẹ, tí ó bá ní, tí ẹni náà bá ní "Okay, mo fẹ́ ta, eh, fan", nǹkan tó máa ń fẹ́ yàn fan tàbí, eh, ó fẹ́ ta tẹlifíṣàn, ìyẹn, eh, kí ó fẹ́ ta tẹlifíṣàn, màá kọ́kọ́ bèrè lọ́wọ́ ẹ pé èló ló fẹ́ ta? Tí ó bá ló òun ní "Mo máa ta ní ẹgbẹ̀rún márùn-ún", mo lè sọ fún pé "Àí, tí n ba bá yín rà níìsín, èló lẹ máa dí mi kù?" Teni na ba ni, oun fe din ni kuni, mo ma yo sile méjì tàbí sile mẹ́ta tó bá tí irú, eh, negotiation yẹn bá da, mo máa bá ẹni náà rà. But tí ó bá tẹ́ mi lọ́rùn, nǹkan tí mo máa ṣe ni pé mo máa fi irú ẹni náà sílẹ̀. Màá dẹ̀ bá tèmi lọ. Ǹkan tí mo máa ṣe ní yẹn. Ǹkan tí èmi máa ṣe ní yẹn. So àkọ́kọ́, mo máa kọ́kọ́ bèrè iye tó máa dí mi kù. Ikeji, mo máa bá ẹni náà sọ̀rọ̀ ní tùbí nùbí, respectfully. Tọ̀rọ̀ bá wọ̀, mo máa rà. To bá wọ̀, kẹta, mo dẹ̀ máa walknaway ìyẹn, mo máa fẹ́ ẹni náà nílẹ̀. Máa dẹ̀ tẹ̀síwájú. Máa lọ sí ibòmí tí mo lè ti rí, tí mo sì lè ríra.

Ẹni ki ń sọ fún yín nípa ṣíṣí ṣọ́ọ̀bù kékeré, ṣíṣí ṣọ́ọ̀bù kékeré tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní small scale business. Irú okoòwò yìí ló pọ̀ jù tí a bá wò dáadáa nílẹ̀ Yorùbá. Kìí dẹ̀ n ṣe ilẹ̀ Yorùbá nìkan ní, ẹ́, orílè-èdè Nàìjíríà. Wọ́n pọ̀ gan-an, àwọn, àwọn ṣọ́ọ̀bù kéékèèké yẹn. Ó dẹ́ẹ̀ láàwọn, àwọn challenges, àwọn nǹkan tó ń tó ń, tó ń jẹ́ kó níra fún wọn láti máa ṣe. É, ẹ jẹ́ n dáhùn àwọn ìbéèrè. Tiẹ ni n dáhùn. É, àkọ́kọ́ ohun tí, tí mò ń tà, ǹkan tí mò ń tà. É, àkọ́kọ́ ǹkan tí mò ń tà ṣò po pọ̀. Àwọn nǹkan tí mò ń tà pọ̀. Àwọn nǹkan tí, àwọn ohun, ẹ́, ohun èlò ilé yẹn, àwọn nǹkan tí wọn máa ń lò nílé bí i oúnjẹ, oúnjẹ tí à ń jẹ ìyẹn, ìrẹsì, beans, iṣu àti nǹkan kan bẹ́ẹ̀ lọ. À ń tà àwọn ohun, àwọn nǹkan tí à ń jẹ ní ilé, à ń tà àwọn ìyẹn náà. Kì dẹ̀ n ṣe ìyẹn nìkan. Ó láwọn nǹkan púpọ̀ tí a ń tà. A n tà oúnjẹ, a tà oúnjẹ. A dẹ̀ tún tà ohun tọ́ ń mú, àwọn ọtí táwọn èèyàn ń mú. Àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè é ní soft drinks. Àwọn nǹkan tó ń mú, tó máa fi ń fi, tó máa fi ń jẹ́ kí tí àwọn èèyàn bá jẹun tán, ìgbà mí wọn máa fi ń jẹun gan láti lè mú inú èèyàn dùn. Ó máa jẹ́ kí oúnjẹ tí ẹni náà bá jẹ kó lè lọlẹ̀ dáadáa, kó lè balẹ̀ nínú ọsẹ náà. A, mo dẹ̀ kí, ẹ́, ẹ tún ní ẹni tí ó ń rán, tó ń rán ọ́ lọ́wọ́. So, ẹni tó ń rán mi lọ́wọ́ nínú, ẹ́, ṣọ́ọ̀bù kékeré tí mò ń ṣe ni àwọn ẹbí àti ará, ẹbí àti àwọn ará, àwọn ọ̀rẹ́ mi. Àwọn ló máa ń, ẹ́, rán mi lọ́wọ́. Nítorí ìgbà mí, mo máa n nílò láti lọ sí ọjà lọ ra àwọn ọjà wálé. Àwọn ọjà tí mo máa tà, mo máa nílò láti lọ. Tí n bà á ní ẹni tó máa bá mi dúró sí ṣọ́ọ̀bù, ó máa níra láti máa, ẹ́, kí okoòwò máa lọ. Mo máa ní nílò láti ti ṣọ́ọ̀bù kò dẹ dá. Nítorí àwọn èèyàn tó wà níbẹ̀, púpọ̀ nínú wọ́n máa fẹ́ ra nǹkan. Ẹ máa, ẹ máa wò ó fún àpẹrẹ. Tí wọ́n bá wá níìsín, tí wọ́n o bá bá mi ní ṣọ́ọ̀bù, à, wọ́n máa lọ síbò mii. Ìgbà mí tọ́ bá ní tí mo bá nílò kíni yẹn dáadáa nígbà yẹn gan gan gan gan, tí wọ́n o bá wá bá mi, inú wọn ò ní dùn. So, mo máa-- àwọn ará, àwọn ọ̀rẹ́ àti ẹbí mi, àwọn ló máa ń bá mi, à, àwọn ló máa ń rán mi lọ́wọ́. Ìyẹn tí mi ò bá wà ní ṣọ́ọ̀bù tàbí mo níbí lọ, wọ́n máa dúró sí ṣọ́ọ̀bù fún mi. So, ó dà kí èèyàn larā, ó dà kí èèyàn ní àwọn ọ̀rẹ́ tó lè rán ìyàn lọ́wọ́. Nígbà tí wọ́n bá nílò ìránlọ́wọ́ yìí, àwọn ará àti, ẹ́, ẹbí, àwọn ni àwọn tí, tí èmi máa ń, tí wọ́n máa ń rán mi lọ́wọ́. Ó dẹ́ tí, mo dẹ̀ fẹ́ran ẹ gan torí, ẹ́, ìránlọ́wọ́ yìí ó dáa gan. Ó dẹ́ tí rán mi lọ́wọ́, ó dẹ́ n rán mi lọ́wọ́ gan nínú okoòwò tí mò ń ṣe. Ṣọ́ọ̀bù kékeré tí mò, tí mò ń ṣe yìí tí mò ní, ó ń rán mi lọ́wọ́ gidigidi. A, àwọn ohun tí, ẹ́, tó ń nira, àwọn àwọn nǹkan tó ń nira, a, nínú okoòwò, àwọn nǹkan, àwọn nǹkan púpọ̀ wà tó ń nira gan. Ó ń nira gidigidi nítorí àkọ́kọ́ nínú, nínú ẹ̀, and ìyẹn gan-gan ló dẹ̀ ṣe kiní ju. Ìyẹn owó, owó tí èèyàn máa fi bẹ̀rẹ̀, ẹ́, okoòwò tàbí ṣíṣí ṣọ́ọ̀bù kékeré. Owó tí èèyàn máa kọ́kọ́, tí èèyàn máa fi ṣíṣe yẹn, òun ló máa ń nira gan. Ó ń nira gan, kò ń ṣe kéékè. Kò ń ṣe kéékè. Ìyẹn gan-gan ni most ẹm, ìyẹn ló the most difficult one.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Àwọn áàpù wo ni o máa ń lò jù? Èmi gẹ́gẹ́ bí ẹni tó ń lo ayára bí àṣà dáradára àti àwọn, ohun ayára bí àṣà, mo máa ń lo àwọn áàpù tó pọ̀. Àkọ́kọ́ nínú àwọn áàpù tí mo máa ń lò iyẹn jẹ́ Twitter. Àwọn elédè gẹ̀ẹ́sì máa pè é ní Twitter. Tí àwọn èèyàn ní gbogbo àgbáyé, àwọn tó ń lo áàpù yẹn tó máa ń fi nǹkan tó máa ń pósìtì nǹkan sí orí áàpù yẹn láti lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀, tó ń ṣẹlẹ̀ láyíká wa. Mo máa ń lo Twitter. Kì í ṣe Twitter nìkan, mo dẹ̀ máa ń lo Instagram náà. A máa ń post àwọn, fídíò, àwọn picture, àwọn nǹkan kan báyen a máa ń post e lórí ibẹ̀ náà. Kì í ṣe ìyẹn nìkan, mo tún ń lo WhatsApp iyẹn tí ẹ jẹ́ nǹkan tó gbajúmọ̀. Àwọn èèyàn mọ̀ iyen dáadáa, àtàgbà àti ọmọdé. Torí a máa ń fi WhatsApp yẹn, áàpù tó ń pè ní WhatsApp, a máa ń fi bá ara wa sọ̀rọ̀, a máa ń fi bá ara sọ̀rọ̀ táa máa ń kọ ń kọ. Ẹni to wa ni ìlú Australia o le ba ẹni to wa ni ìlú Ghana tàbí ìlú Nigeria sọ̀rọ̀ a maa send, amáa kọ ikan. Ba ṣe nkọ a maa send e si rawa, a le pe rawa gan lórí app yen, a tún pe rawa kò de ní jẹ́ kí a náwó báyen, a máa pe ra wa. Kì í ṣe ìyẹn nìkan, a tún máa ń ṣe-- ó tún wà lórí áàpù tó ń pè ní Telegram. Ìyẹn náà, Telegram, ìyẹn náà bíi WhatsApp náà, ló se ri. A máa ń pe rawa, a máa ń bá rawa sọ̀rọ̀ ń bẹ, a máa ń kọ ń kọ sí rawa táa máa ń fi ń sọ̀rọ̀, a máa ń fi ń sọ̀rọ̀. Kì í ṣe ìyẹn nìkan, kì í ṣe ìyẹn nìkan. A dẹ̀ tun máa ń fi ṣemeetings. Ta bá pọ́, a máa ń fi ṣe meeting, a dẹ̀ máa ń fi ṣe training náà, ìyẹn náà wà. Torí o accommodate, ó gba àwọn èèyàn púpọ̀, ìyẹn Telegram. Ǹnkan tí mo fi fẹ́ràn Telegram ni pé ó gba àwọn èèyàn púpọ̀. Gbogbo wa lè wà ínú group kan bíi nǹkan tó ń pè group níbí kan tá máa máa sọ̀rọ̀. A máa kẹ́kọ̀ọ́. Ẹni kan bá sẹ́ sọ̀rọ̀, gbogbo wa máa máa gbọ́, a dẹ̀ máa maa rí. Ìyẹn náà dáa. WhatsApp náà ní o, àmọ́ tí WhatsApp ò pọ̀ tó ó ti Telegram. Wọ́n pọ̀ náà. Kò i ṣe ìyẹn nìkan, mo tún ń lo Snapchat. Snapchat náà, ìyẹn, àwọn èèyàn máa ń fi mú àwòrán wọn, wọn máa ń fi mú, wọ́n máa ń fi jẹ́ kó fine, kó rẹwà dáadáa. Wọ́n máa ń fi àwọn nǹkan kan, àwọn nǹkan mẹ́remere, wọ́n á fi jẹ́ kó fine. Ìyẹn wọ́n pè ní filter. Ṣé àwọn nǹkan tí èmi máa ń lo nìyẹn, wọ́n sì pọ̀, wọ́n pọ̀ gidi. Àmọ́ torí àsìkò mi ò de fẹ́ kíni yìí gùn jù ni èmi ò ní tẹ̀síwájú pẹ̀lú àwọn ìyòkù, ṣùgbọ́n wọ́n pọ̀ gidi.